Mo máa ń yan àwọn alábàáṣiṣẹ́ pọ̀, ní ṣíṣe ìwádìí wọn ní àwọn ibi tí wọ́n ti ṣiṣẹ́, tí wọ́n ti ṣiṣẹ́ rí àbí ni àwọn, àwọn èsí iṣẹ́ wọn tí wọ́n kó wá láti fi wá iṣẹ́ wa. Mo máa ń wò pẹ̀lú bí wọ́n bá ṣe yege sí nínú rẹ̀, ní mo ṣe máa ń fi wọ́n yan, ní mo ṣe máa ń fi wọ́n wa, ní mo ṣe máa ń gba wọn ṣíṣẹ́.

Bẹ́ẹ̀ni, mo ní ìrora tí mo bá ń sọ ọ̀rọ̀ ní iwájú àwọn ènìyàn, pàápàá jùlọ ní iwájú ènìyàn tí ó pọ̀ púpọ̀ tí mi ò sì se ìrú ẹrí. Mo máa ń ní ìdojúko tí ọ̀rọ̀ yóò máa kọ́ mi lẹ́nu tàbí kí ọ̀rọ̀ ò ní já geere ní ẹnu mi nígbà tí mo bá kojú wọn láti sọ ọ̀rọ̀.

Méjèèjì náà ni mo fẹ́ràn, àti coffee àti tea. Méjèèjì náà ni mo nífẹ̀ẹ́ sí ṣùgbọ́n àkókò tí mo máa ń mu wọn ló yàtọ̀ sí ara wọn. Nítorí ipé àwọn àkókò kan wà tó jẹ́ pé coffee ló máa wù'yan mu, to si je pé àkókò mi wà tó jẹ́ pé tea ni ó máa wù'yan mu.

Mo máa ń ran àwọn ènìyàn lọ́wọ́ ní ìwọ̀n iyi tí wọ́n bá bá wa, nítorí pé oníkálukú wọn, wọn ò lè ní, eh, irú ìrànlọ́wọ́ kan náà, wọn ò lè bá wa. Ì tí oníkálukú bá bá wa, tí ó bá wà ní ìkápá, ń ò ṣe fun won.

Mo máa ń ṣe àkópò fún ìrìnàjò ní kí kókó palẹ̀ gbogbo ǹkan mi tí mo máa nílò ní ibi tí mò ń lọ, ní ìrìnàjò ibi tí mò ń fẹ́ rìn lọ yẹn, ohun tí mo máa need, gbogbo ǹkan tí mo máa nílò níbẹ̀, mà á kókó palẹ̀ rẹ̀ mọ́ sínú àpò ńlá tí a máa ń gbé rin ìrìnàjò.

Mo máa ń múra de, mo máa ń múra sílẹ̀ fún ìpàdé pẹ̀lú oníbàárà mi ní pípa ní ṣe ìgbìyànjú láti mọ nǹkan tí mo fẹ́ ṣe ìpàdé lé lórí láti jẹ́ pé ó yé mi yékéyéké tí kò sì ní já sí wipé nígbà tí oníbàárà mi bá dé, ìgbàun ni n o ṣẹ̀ṣẹ̀ máa wá ǹkan tí mò ń ránṣọ káàkakiri.

Bẹ́ẹ̀ni o, mo ní ìwà tí ó dára tí mo bá ń jẹun torí nípa ìwà tó dára tí ènìyàn bá ń jẹ, tí ènìyàn, tí ènìyàn máa ń ní tí ènìyàn bá ń jẹun ni kí ẹ̀yin ó bu omi sí ọ̀dọ́ kí ó tó bẹ̀rẹ̀ sí ní jẹun àti kí ènìyàn yé ro jọ́ ní orí oúnjẹ kó má jẹ pe oúnjẹ yẹn náà yóò padà gbé parí.

Rárá, mi ò tíì fún ní ẹ̀jẹ̀ rí, mi ò tíì fún èèyàn ní ẹ̀jẹ̀ rí rárá. Nítorí wípé mi ò mọ iyé ẹ̀jẹ̀ tí ó ń bẹ ní ara mi, ṣùgbọ́n nígbà tí mo ṣe, ẹ́ àyẹ̀wò rẹ̀ wọ́n ní pé mi ò lè fún ẹ̀yàn ní ẹ̀jẹ̀.

Bẹ́ẹ̀ni, mo máa ń kọ ǹkan ní orí Íńtánẹ́ẹ̀tì dáadáa, kódà gbogbo ìgbà ni mo máa ń kọ gan pàápàá nítorí wípé a jẹ́ ènìyàn kan tí ó jẹ́ wípé Íńtánẹ́ẹ̀tì ti gba gbogbo ǹkan ní ọwọ́ wa. Tí a bá fẹ́ ṣe elé, Íńtánẹ́ẹ̀tì yìí náà ni à ń lò láti lọ ṣe ìwádìí rẹ̀, a sì gbọ́dọ̀ tẹ̀sína ni ko tó lè dá wa lóhùn.

Mi ò ní ọkọ̀, mi ò ní ọkọ̀. Ṣùgbọ́n tí Ọlọ́run bá ká dára tí mo bá ní ọkọ̀, ìmọ̀ ọ̀fọ̀ náà ni, pàápàá jùlọ ní ojoojúmọ́. Nítorí pé eruku máa ma gbọ̀n si, ìyẹn sì máa ma fọ́ ní gbogbo ìgbà lóòrèkóòrè kó lè bá a máa jọjú kò sì lè bá a máa rẹwà si.

Àti ìmọ̀le òwúrọ̀ àti ìmọ̀le ìrọ̀lẹ́ méjèèjì náà ni mo nífẹ̀ẹ́ sí tosí jẹ́ pé méjèèjì náà ni ó dára. Nítorí pé títí àárọ̀ yẹn àwọn dókítà ológun òyìnbó wọ́n sọ wípé ó dára láti máa gbà sí ara tí ìrọ̀lẹ́ náà. Bákan náà, iná wọn sọ sí ọ̀nà wípé ọ̀nà dára.

Èdè tí mo fẹ́ kọ́ ó tó bí-- melo, oríṣi méji àbí mẹ́ta kan. Mo fẹ́ kọ́ èdeè Lárúbáwá, mo fẹ́ kọ́ èdeè, ẹ̀in, Frenshi, mo sì fẹ́ kọ́ èdeè àwọn Chinese. Èdè mẹ́tẹ̀ta yìí ni mo fẹ́ kọ́.

Ìlànà ìpolówó mi náà ni kí n bọ́ sí orí Íńtánẹ́ẹ̀tì àti ní agbègbè mi láti polówó nǹkan tí mò ń tà fún wọn nípa fífún wọn ní àwọn àpẹẹrẹ, ìyẹ̀wo tàbí ìtọ́wò tí wọ́n ó fi mọ irun tí mò ń tà àti bí ó ṣe dára sí. Mo sì máa ń polówó fún wọn náà ní àwọn ilé iṣẹ́ lóríṣiríṣi.